Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣìnà rí. Ìlú tí mò ń gbé ni Ìlú Èkó. Ìlú Èkó yìí jẹ́ ìlú tó gbòòrò, ìlú tó pọ̀ o, ìlú tó, tó, tó bí, tó fẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìgbèríko, ojú ọ̀nà ló wà ní, àti àwọn abúlé kéékèèké, àwọn abúlé ńlá, ńlá, ńlá. Àwọn ìgbèríko wà. Ó p- tí a bá dé Èkó, Èkó, Èkó ó lùjára ni, ó lùjára. Ó ti è lù sí ìlú ògùn. Bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ dé ìlú Èkó, ó máa ṣìnà rẹpẹtẹ. Ìwọ tó tie ti n gbé ìlú Èkó gan, tó ti gbébẹ̀ fún iye ọdún, bóyá ọdún mẹ́wàá àbí ọdún mọ́kànlá bóyá ọdún ogún ọdún tó ò gbé ní ì- ní ibi kan pàtó tó dẹ̀ fẹ́ lọ síbẹ̀, kò ṣi bó ṣe ní ṣìnà. Ṣùgbọ́n ǹkan kan wà lára àwọn tó ń gbé ìlú Èkó, ibikíbi tó bá wà tó bá fẹ́ kàn tọ́ ẹ sọ́nà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló, ló fẹ́ láti máa tọ́ ni sọ́nà. Tó bá ti mọ àdìrẹ́sì, àpèjúwe ibi tí o bá ń lọ, ǹkan tó kàn máa ṣe ni pé wà wá àwọn tó ń wà kẹ̀kẹ́, àwọn tó ń wà kẹ̀kẹ́, àwọn tó ń wà, eh, tata pupo tí à ń pè ní motocycle, àwọn tó ń wà korope tó bá ti rí àwọn wọ̀nyí, tó bá fún wọn ní àdìrẹ́sì rẹ, tó dẹ̀ ṣẹ tọ́ láti fún wọn ní owó, wọ́n á gbé ẹ lọ síbi tí ò ń lọ. Ó ṣe pàtàkì láti mọ ibi tí èèyàn bá ń lọ nílùú Èkó, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè ló ti e tu n ṣẹlẹ̀ nílùú Èkó báyìí. Àwọn kan bi, ibi kan táa mọ̀ sí ìgbèríko tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti di ìlú, wọ́n ti lùjára, wọ́n ti di ǹkan ara máa dà. Tí èèyàn bá fẹ́ lọ sí, kálẹ́ o ti lọ sí irú ibẹ̀ yẹn ní ọdún mẹ́wàá sẹ́yìn bí ọdún márùn-ún sẹ́yìn, o wà á fẹ́ lọ síbẹ̀ yẹn ní ọdún yìí, ó ńi látí ṣe, ó ni látí ṣe iwádi gidi nítorí pé ó ṣe é ṣe kí irú ìlú bẹ́ẹ̀ yẹn kó ti, kó ti lajú, kí, eh, ìdàgbàsókè ti tún wọ irú àárín ibẹ̀ yẹn. Ní àwọn ibi kan lé Èkó, kò ti è wá sí igbó mọ́. Ìlú, ìlú, ìlú, ilé, ilé, ilé, lowa wà ń bẹ. Àwọn ilé kan wà tí aṣọ di ti won ń pè é ni, tí wọ́n, tí wọ́n ṣe ọgbà yìí wọn ká. Irú àwọn ibẹ̀ yẹn a ń pè wọ́n ní estate. Àwọn ìgbèríko kan dà wà to je pé wọ́n ṣí wọn lẹ́ ni. Ṣùgbọ́n nílùú Èkó yìí, o n lọ sí ìgbèríko o, o ń lọ sí, eh, ibi tí a tì ní ìdàgbàsókè o. Ibikíbi tó bá ti è wá ń lọ, ò ní, o gbọdọ̀ ní àpèjúwe tó jìnnà. O gbọdọ̀ ní àpèjúwe tó jìnnà tí ó máa ma tọ́ ẹ sọ́nà ibikíbi tí o bá ń lọ. Tí ẹleyi ò bá síni bẹ̀, ó ṣe é ṣe kí o ṣìnà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí mo ṣe sọ ni mo ti ṣìnà nílùú Èkó. Ìgbà mìíran gan tí èèyàn bá ń lọ sí àwọn ibi tí ó jìnnà tó bẹ́ẹ̀ tó fẹ́ lù sí ìlú ògùn, èèyàn, èèyàn nílò àpèjúwe tó jagara. Àpèjúwe yìí á fún un yín ní àǹfààní láti mọ ibi tí ẹ lọ, tẹ́ o ní máa béèrè béèrè káàkiri, tẹ́ o ní máa ṣìnà lọ́tùn àti lóṣì. Ó ṣe é ṣe kí èèyàn ṣìnà nítorí pé àwọn agbègbè kan wà, gbogbo àwọn ilé tó wà ń bẹ, wọ́n jọra wọn. Àwọn ilé yẹn jọra wọn, wọ́n kó wọn bákan náà, wọ́n ṣe wọn bákan náà, wọ́n ṣe ọ̀ṣọ́ bákan náà. Tí àwọn agbègbè wọ̀nyí, tí èèyàn bá lọ sí irú àwọn agbègbè wọ̀nyí, tí èèyàn ò bá ní sùúrù àbí kí èèyàn ní àpèjúwe tó jagara, ó ṣe é ṣe kí olúwa rẹ̀ kí ó ṣìnà.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀. Bóyá nǹkan tí ìbéèrè ń bèèrè ni pé ṣe o ní aṣọ tí o fi ń wẹ̀. Ìyẹn táwọn eléebù ń pè ní tówẹ́ẹ̀lì, tówẹ́ẹ̀lì. Ká ní ìyẹn ni. Tàbí bathrobe. Bathrobe. Ǹkan méjì ló yẹ kó jẹ́. Ẹ dá, eh, ó ṣe é ṣe pé wọ́n ń bèèrè nípa tówẹ́ẹ̀lì. Ṣé mo ní tówẹ́ẹ̀lì àti inúra tàbí mo ní nǹkan, aṣọ tí èèyàn máa ń wọ̀ lọ sí ilé ìwẹ̀. Ìyẹn tí àwọn eléebù ń pè ní bathrobe. Ká ní nǹkan tí ìbéèrè yìí ń bèèrè níyẹn. Mo ní àwọn méjèèjì. Mo ní tówẹ́ẹ̀lì, mo dẹ̀ ní bathrobe. Tí mo bá kí n tó lọ wẹ̀, màá, mo máa ń wọ Ìyẹn tó ń pè ní bathrobe. Màá wò, màá dẹ́ mu, tówẹ́ẹ̀lì mi màá fi sí orí mi. Màá dẹ̀ wọ ilé, ilé ìwẹ̀. Ilé ìwẹ̀ yìí ó jẹ́ ibi tí a ti máa ń wẹ̀. Ọ̀dọ́ ẹ kàn pẹ̀lú ilé ìwẹ̀ nìyẹn. Kí ni ìwẹ̀ gangan? Ìwẹ̀ jẹ́ nígbà tí èèyàn bá jí láàárọ̀, àbo ti lọ síbi tí ó ti dé, àbo kan ló ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́, òru wá bẹ̀rẹ̀ sí ní mú èèyàn, àbo lúwẹ̀ẹ́ fẹ́ alàáfíà inú ara rẹ̀, inú àgọ́ ara. Èèyàn ńlá ti lọ sí balùwẹ̀ tàbí nǹkan tí à ń pè ní ilé ìwẹ̀ kí èèyàn lọ síbẹ̀, kí èèyàn lọ ṣọ́ra tàbí kí èèyàn lọ wẹ̀. Kí la fi ń wẹ̀? Àwọn, a máa ní kọ̀ìnkọ̀ìn, kọ̀ìnkọ̀ìn àti ọṣẹ àti omi. Àwọn nǹkan mẹ́ta yìí ṣe pàtàkì níbi ìwẹ̀. Omi jẹ́ nǹkan tí a fi máa ń nu, tí a fi máa fọ gbògbò ìrí ìdọ̀tí kúrò lára. Ìrí ìdọ̀tí ni àwọn nǹkan tí òru máa ń fà sá ara. Tí a bá ti làágùn, a bá ṣẹ̀ṣẹ̀ jí, a bá ṣiṣẹ́ kárakára, tí a ti ní àwọn nǹkan tí à ń pè ní èérí, a máa wá lo ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn wa. A fi máa gbò gbògbò árá wá tónítóní. A máa gbò òrí, a máa gbò órùn, a máa gbò apá, a máa gbò gbògbò aára àti ẹsẹ̀, gbògbò ibi tí a ti mọ̀ pé àti gbògbò abẹ́, ábíyá, gbogbo ẹ̀ dáa, máa fi ọṣẹ àti kọ̀ìnkọ̀ìn gbò. Tí a bá ti gbò wọ́n tán, àwa máa mú òmi tútù àbí òmi tó lọ́wọ́rọ́. Ó, èyíkèyí tó bá ti wù ò láti lò, àwa máa mú wọn, a fi sàn gbógbó ìrí ara, àwọn ìdọ̀tí ara kúrò. Ni tí a bá ṣe ìtàn ni, àwa máa mú, màá mú aṣọ ìwẹ̀, aṣọ ìwẹ̀ yẹn, màá wá, màá kọ́kọ́ mú tówẹ́ẹ̀lì, màá kọ́kọ́ fi nu gbògbò ára mi, màá fi nu orí, màá fi nu ẹsẹ̀ mi gbògbò ara. A ṣẹ̀ wọ aṣọ ìwẹ̀ yẹn ká tó jáde kúrò nínú balùwẹ̀. Balùwẹ̀ ni ibi tí a ti ń wẹ̀. Balùwẹ̀ ni ibi tí a ti ń wẹ̀ tí àwọn eléyíbò ń pè ní bathroom. Balùwẹ̀ ni ibi tí a ti ń wẹ̀ tí àwọn elé, àwọn eléyíbò ń pè ní bathroom. Balùwẹ̀ yìí ó jẹ́ ara àwọn ilé kéékèèké tí ó wà nílé tí à ń gbé. Yálà yẹ pé ilé, ilé ìmọ̀ mi mọ̀ ọ́ ni àbí ilé gbómi si, àbí ilé wò mí wọ̀ ò tàbí ilé tó dàdúró fúnra rẹ pé ìwọ nìkan ló wà nínú ilé yẹn. Ìwọ àti àwọn ẹbí rẹ nìkàn lé wà nílé tí ẹ ń jò n gbé ní odindi ilé. Èyí, èyí tó bá wù kó jẹ́, balùwẹ̀ gbọdọ̀ wà níbẹ̀. Èyí ni àmọ́ tí ilé tí ó jẹ́ ilé àṣírí tó ń bo àṣírí ara, tó ń bo àṣírí ẹni, òun ni balùwẹ̀ jẹ́. Nítorí náà gbògbò ilé tí èèyàn bá kọ́, ó yẹ kí balùwẹ̀ wà níbẹ̀. Nítorí, àti gbògbò nǹkan tí èèyàn fi máa ń wẹ̀ ó yẹ kó wà nínú balùwẹ̀ yẹn.

Ṣe o maa n ba àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ̀rọ ìgbésókè, o dàbí ẹni pé òhun náà n pè ni loudspeaker. Ni ilé ìwé tí a ti ń ṣiṣẹ́ tí a bá ṣe nǹkan tí à ń pè ní ìpéjọpọ̀ àárọ̀, tí àwọn eléèbò ń pè ní assembly, a máa nílò ìgbésókè. Ìgbóhùnsókè gangan lọ̀rọ̀ yẹn jẹ́. Ẹ̀rọ Ìgbóhùnsókè, èyẹn jẹ́ loudspeaker. A máa ń lo àwọn ẹ̀rọ yìí láti fi bá àwọn ọmọ olùkọ́ sọ̀rọ̀. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́, a máa ń fi bá wọn sọ̀rọ̀. Àwọn olùkọ́ máa ń bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rọ Ìgbóhùnsókè, Ìgbóhùnsókè. Ẹ̀rọ yìí jẹ́ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti jí, bó ṣe, bó ṣe rí, o jẹ́ ẹ̀rọ tí o máa ń jẹ́ kí àwọn ohùn kékèèké kí wọ́n di ńlá. Tí ẹyan bá rọra ń sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀, ẹ̀rọ Ìgbóhùnsókè yìí o máa jẹ́ kí ohùn yẹn kí ó lágaara, kí ó ká gbọ́ níbi tó pọ̀, kí, kí ohùn yẹn kó lọ sálá, kó lọ sálù. Nítorí àwọn ẹ̀rọ yìí á ṣe ní ìṣe pé,, ibi ti ẹyan bá wà tó bá je pe ibẹ̀ yẹn jẹ́ ibi tó jìnnà díẹ̀, ta de fẹ́ kí àwọn tíbi tí àwọn tó, tan o sún mọ́ wa tó kan gbọ́ nǹkan tí ẹni yẹn ń sọ, a máa lo ẹ̀rọ Ìgbóhùnsókè yìí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ilé ìwé a máa ń lọ ẹ̀rọ, a máa ń lo ẹ̀rọ Ìgbóhùnsókè, kì í ṣe ìgbésókè o, ẹ̀rọ Ìgbóhùnsókè fi bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀. Nítorí a máa ń fẹ́ kí ọ̀rọ̀ ta bá ń bá wọn sọ kó máa lọ geregere ní ọkàn wọn. A máa ń fẹ́, a máa ń fẹ́ kón mọ̀, ki won rí, eh, kon mọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀. Kó máa ní pé, à, ibi ta jókòó sí yẹn a à gbọ́ dáadáa. Nítorí náà a máa lù fin. Kò rí bẹ́ẹ̀. Ẹni bá lù fin, ẹni bá, ẹni bá lù òfin àbẹ́ á gé ẹni yẹn. Ẹni tó bá lù fin àbe á gé ẹni yẹn. Nítorí náà a a fẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa sọ pé ọ̀rọ̀ tẹ bá wa sọ yẹn a à gbọ́. Nítorí náà là fi lù fin. Nítorí ìdí èyí a máa ń lo ẹ̀rọ ìgbè ohùn sókè ta bá fẹ́ bá àwọn akẹ́kọ́ sọ̀rọ̀. Àwọn ìgbà mì ẹ́wẹ̀ẹ̀ a máa ń lọ àwọn ẹ̀rọ Ìgbóhùnsókè ta bá ní àríyá, ta bá ní àjoṣẹ́pọ̀, ta bá ń ṣe ayẹyẹ ní ilé ìwé, a máa ń lo ẹ̀rọ ìgbè, Ìgbóhùnsókè. Ní ilé ọlọ́run pàápàá a máa ń lo ẹ̀rọ yìí náà láti bá àwọn olùjọ́sìn sọ̀rọ̀.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tí a máa ń fi bo orí wa. Yálà ọkùnrin ni tàbí obìnrin. Nítorí ìdí èyí, fìlà pé oríṣiríṣi. A ní àwọn fìlà ọkùnrin tí wọ́n máa ń wọ ní pàtàkì tí wọ́n bá wọ aṣọ ìbílẹ̀. Bí àwọn wọ bùbá àti ṣòkòtò àbí wọ́n wọ kẹ̀m̀bẹ̀ àbí wọ́n wọ oríṣiríṣi àwọn aṣọ ìbílẹ̀, wọ́n máa ń fi fìlà sí i láti jẹ́ pé ìmúra wọn ó máa dojú wọ́n. Gẹ́gẹ́ bí obìnrin, a ṣẹ̀ ní àwọn fìlà kan náà tí a máa ń lò. Àwọn fìlà kan wà tó jẹ́ pé fìlà tó ń ṣe nílẹ̀ wa, ilẹ̀ Nàìjíríà. Àwọn fìlà adúláwọ̀, adúláwọ̀ àwọn fìlà yìí oríṣiríṣi ló pé sí. Àwọn fìlà kan wà tí wọ́n dàbí abẹ̀bẹ̀ tí a fi máa ń bo orí tí a bá ń ṣiṣẹ́. Nítorí oòrùn. Àwọn fìlà yìí wọ́n máa ń hun wọ́n ni. Wọ́n máa ń fi ìkò hun wọ́n. Ó dẹ́ fẹ̀ẹ́ dẹ́ bí pé tí ẹ̀yàn bá wà nínú oòrùn, oòrùn yẹn kò ní dé, kò ní wọ ojú olúwẹ̀ẹ́. Àwọn fìlà kan de wà tí a máa ń wọ̀ sórí àwọn bí, àwọn bí aṣọ òyìnbó tí a ń pè níbí gown àbí skirt and blouse. Irú àwọn fìlà yìí, fìlà tí àwọn òyìnbó ń lò ni. Tí àwọn òyìnbó máa ń sábà lò níjọ, ní pàtàkì tí wọ́n bá ń lọ sí ibi àríyá tàbí ilé ìjọsìn tàbí wọ́n ní òde pàtàkì kan tí wọ́n fẹ́ lọ. Àwọn fìlà kan wà tí à ń ṣe sì nísìn nílẹ̀ Yorùbá. Àwọn fìlà yìí kò kì í ṣe ti àwọn òyìnbó. Àdánibá ni. Wọ́n ṣe fìlà yìí fúnra wa nílẹ̀ Yorùbá ni, kí a fi máa tún bo orí ni. Irú àwọn fìlà yìí tí à ń bá wọ àwọn aṣọ bíi dàmásìkì, tí à ń bá wọ àwọn aṣọ bíi àǹkárá, tí à ń fi rán àwọn ǹkan kan tí ó fẹ́ farajọ tí àwọn òyìnbó, a máa ń lo àwọn fìlà yẹn. Àwọn kan dé wà tí wọ́n ń pè ní bẹ̀rẹ́tì, àwọn fìlà yẹn àwọn ọmọ ilé ìwé máa ń lo fìlà yẹn. Ni gẹ́gẹ́ bí ẹni kan, fìlà tí à ń ṣe nílẹ̀ Yorùbá, tí à ń ṣe nílẹ̀ Nàìjíríà wa yìí, òun ni máa ń sábà lò nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ mi, àwọn aṣọ ìbílẹ̀ ni. Bí kí èèyàn ró, kí èèyàn wọ, ẹ́, aṣọ tó dó- tó dúró kún, kí èèyàn wọ àwọ̀ léle lórí, ká ká kí ń lo gèlè, màá kúkú lo fìlà yìí láti fi bo orí. Fìlà yìí jẹ́ ǹkan tí ó máa ń bu iyì kún èèyàn. Ó máa ń jẹ́ kí ẹ̀wù tí èèyàn bá wọ̀ ó máa ń fún un ní iyì. Ó máa ń fún ẹ̀wù tí èèyàn bá wọ̀ ní iyì. Ó máa ń gbéga ju bí ó ṣe yẹ kó rí lọ.

Báwo ni o ṣe máa ń gba ìyìn, iyìn dodo? Báwo ni o ṣe máa ń gba ẹ̀yìn? Ìyìn jẹ́ nǹkan tí a máa ń fún ni tí a bá ṣe nǹkan tó dá tó mú orí àwọn èèyàn wú, tí àwọn eléébo ń pè ní accolade. Ọ̀tọ̀ pè ní pé kí èèyàn ṣò respect, èèyàn kí èèyàn show gratitude. Nílẹ̀ Yorùbá, ká máa yin ni. Ó jẹ́ nǹkan tí ó wọ́pọ̀ láàrin wa. Ni àwọn ìgbà kan, àwọn bàbá wa tí ọmọ bá ṣe dáadáa ní ilé ìwé tàbí ó ṣe nǹkan tí ó tayọ àwọn ẹgbẹ́ rẹ̀, wọ́n máa ń sábà yin irú àwọn ọmọdé wọ̀nyí. A ti ẹ ní nǹkan tí à ń pè ní nínú àṣà wa, oríkì, oríkì. Bí èèyàn bá jẹ́ bí ọmọ ọba ní àfìwé, kó jẹ́ bí ọmọ ọba, ó máa ní oríkì tí ọmọ máa kí irú ọmọbẹ́ yẹn. Ni pàtàkì tí ó bá ṣe nǹkan tó mú àwọn òbí ẹ lórí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí oríkì ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí oríkì ẹ̀, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kí oríkì ẹ̀. Eléyìí máa jẹ́ kí orí èèyàn wú láti ṣe púpọ̀ nǹkan púpọ̀ si, láti tún, láti gbáradì, láti ṣe àwọn nǹkan tó, tó tún máa buyì kún wọn. Ni gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ni mo máa ń fẹ́ láti máa gba iyìn tàbí ìyìn. Nítorí wípé ìyìn yìí ó máa ń mú kí orí wú, ó máa ń fún ọ̀ní agbára láti tún ṣe àwọn nǹkan ribiribi si. Ó máa ń jẹ́ kí èèyàn ní ìrò wí pé nǹkan tóun ṣe, àwọn ayé wọ́n ń rí i, wọ́n dẹ̀ gba nǹkan tóun ṣe. Wọ́n dẹ̀ ní inú tó dùn, inú wọn dùn sí nǹkan tí èèyàn ń ṣe. Ṣùgbọ́n tí èèyàn ò bá máa gba iyìn, tí èèyàn ṣe ṣe ṣe ṣe bí ẹni máa ṣiṣẹ́ kú tí kò sí orí ìyìn kankan láti ọ̀dọ̀ ẹni kankan, irú ẹni bẹ́ẹ̀ yẹn á ìrẹ̀wẹ̀sì, á dé bá lọ́kàn. Kò ní láǹfààní àti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi tó tiẹ̀ wà l’ọ́kàn ẹ láti ṣe. Nítorí ìdí èyí, ó nílò, ó dẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí a máa yin àwọn tó bá ṣe iṣẹ́ ribiribi nú láàrin wa. Ìyìn yìn yìí, ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀, bí, bí ọ̀ṣèlẹ̀ fún èèyàn níyìn. Wọ́n lè pe àpéjọ kí wọ́n pe ẹni tí ó ṣe nǹkan ribiribi yìí, kí wọ́n fi hàn àwọn èèyàn kí wọ́n sì pàtẹ́wọ́ fún un, kí wọ́n sì fún un ní nǹkan tí wọ́n máa ń pè ní pé plaque. Ìyẹn ló máa gbé sílé ẹ̀ tí a fi wọ́n pè ní, ìwọ, wọ́n pè kíni yẹn ní achievement. Achievement yẹn gẹ́gẹ́ bí àwọn eléébo, ó fi hàn wípé lágbájá báyìí o, ní ìjọba yìí o, ó ṣe àwọn nǹkan bá, nǹkan bá, nǹkan báyìí. Nítorí náà, wọ́n á korúkọ sí i wọ́n á ní láti fún un ní àwọn ẹ̀bùn yìí yìí tí ó máa gbé sílé tí ó fi máa mọ rán tí àwọn nǹkan ribiribi tó ṣe fún orílè-èdè wa tàbí tó ṣe fún ibi iṣẹ́ wa. Nínú ìdílé, àwọn òbí wa wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà, wọ́n ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n fi máa ń ṣe, fi, tí wọ́n fi máa ń fún èèyàn níyìn. Àkọ́kọ́ nù ẹ ní pé bí ọmọdé bá lọ tó bá bọ̀ tó bá ṣe nǹkan tó, tó, tó yanju, tó ṣe nǹkan tó jọ àwọn òbí ẹ lójú, wọ́n lè lọ sọ́jà kí wọ́n ra ẹ̀bùn fún un. Wọ́n dẹ̀ ra ẹ̀bùn fún un. Wọ́n dẹ̀ lè ra àwọn nǹkan tí bóyá ọmọ yẹn tí ń béèrè pé, "bàbá o, bàbá mi o, mo fẹ́ lágbájá mo fẹ́ tẹ̀mẹ́dò" tí bàbá ẹ̀ dẹ̀ sọ pé ó kù díẹ̀, ó kù díẹ̀. Ṣùgbọ́n tí irú ọmọ bẹ́ẹ̀ yẹn bá fún àfúwé tó bá lọ sílé ìwé tó dẹ́ẹ̀ ṣe nǹkan tó dá tó gba, tó gba ipò tó dá tó dẹ́ẹ̀ wà tó gbé wá sílé, inú bàbá rẹ̀ máa dùn. Bí ó bá ti ẹ ní owó yẹn lọ́wọ́, a wá owó yẹn ní ọ̀nàkọnà láti rí i pé ọmọ yẹn òun fún un ní orí ìyìn, ó gba ìyìn. A wá owó lọ́nà kan láti fi ra ẹ̀bùn tí ọmọ tí ń, tó ti ń béèrè fún láti fi ra fún un. Irú èyí jẹ́ kí orí ọmọ yẹn, jẹ́ kí ó tó wú láti máa ṣe àwọn nǹkan ribiribi imí ṣí. Nítorí náà, ó dáa kí a máa fún èèyàn ni ká máa yin àwọn èèyàn tó bá ṣe iṣẹ́ ribiribi. Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń gba ìyìn. Ó máa ń jẹ́ kí inú mi dùn, ó máa ń jẹ́ kí n láyọ̀, ó máa ń jẹ́ kí n ní àlàáfíà. Ó dẹ̀ máa ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ tó tún pọ̀ si.

Ṣe o ni ìwà to dára nígbà ti o ba n jẹun? Nígbà temi ba n jẹun, mo ma n wu ìwà to dára. O ṣeese ki àwọn ẹlòmí tun wa nibi ilé ijeun yìí, ti won tun jẹun bi emi na se n jẹun. Ti eyàn o ba wu ìwà to dára nígbà ti eyàn ba n jẹun, o le fa ikorira lọ́dọ̀ àwọn tí wọn n jẹun. Orísírísi ìwà to dára ni ẹyàn ma n wu nibi oúnjẹ. Ki ẹyàn ma jẹun níwọ̀n tuwọn si, ki ẹyàn ma jẹun láì ma fe ẹnu pariwo. Bi ẹyàn ba n jẹun tẹnu ba n dùn warawara, àwọn to wa ni ẹgbẹ oluwa rẹ, a ma ko won ni rira, won o ni fẹru ẹni bẹyẹn. Tàbí ti ẹyàn ba n jeun, to o ba n sọ̀rọ̀, iru àwọn nkan bẹyẹn o ma n ko ni ní ikorira. Bi ẹyàn bá dẹ jẹun, to o ba n pariwo jẹun, iru àwọn nkan bẹyẹn náà ma n koni ní ikorira. Nítorí naa, mo ma n wu ìwà ti o dára. Moni ìwà to o dára, nígbà ti mo n ba n jẹun. Nítorí pe, mo mọ àwọn ìfilelé nígbà tí ẹyàn bá n jẹun. Akọ wa wípé ti ẹyàn bá ti n jẹun, ki eyàn mọ pe oúnjẹ ni ẹyàn fẹ jẹ, ki nṣe ẹjọ ni ẹyàn fẹ ro. Nítorí náà, nígbà ti ẹyàn bá n jẹun, ẹyàn nílò láti ma a jẹun ni díẹ̀díẹ̀. Eyàn o ni jẹun, ki ẹnu ma dùn. Eyàn gbọdọ jẹun ko máa sọ̀rọ̀, ko máa rojọ, ko máa pariwo, ko máa rẹ́rìn. Bi ẹyàn bá dẹ́ n jẹun, o yẹ ko máa jẹun ni àsìkò, níwọ̀n tuwọn si. Ko ni ìmọ̀ wípé, ohun nìkan kọ lohun jẹun. Bo tilẹ jẹ wípé ìwọ nìkan lo wa nidi oúnjẹ, ko yẹ ki oúnjẹ yẹn, ko ni i ẹlòmí lára. Àwọn ilébò n pe kinikan ni table manners. Ìyẹn ni àwọn ìgbékalẹ̀ tí ó wà nípa oúnjẹ jíjẹ. Àwọn ìgbékalẹ̀ yíyi o ṣe koko, o de ni lilo ki gbogbo wa ka mọ nípa àwọn ìgbékalẹ̀ yẹn. Ìken nínú àwọn ìgbékalẹ̀ yẹn ni pe nibi oúnjẹ o gbọdọ sọ̀rọ̀. Nídi oúnjẹ, o gbọdọ ma a jẹun, ki ẹnu ma dùn. Nídi ounje, o gbọdọ jẹun díẹ̀díẹ̀. Gbogbo ẹnu o gbọdọ kun fún oúnjẹ, ko dewa ma sọ̀rọ̀, kofi gbogbo ẹnu àbí síbí ńlá, o fi bu oúnjẹ sẹnú o bẹrẹ síi sọ̀rọ̀ nídi oúnjẹ. Ìwà tí ó dáa gbáà ni ìwà yìí. Nítorí náà, mo ma ń wu ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí mo mọ gbogbo àwọn ìgbékalẹ̀ ìdí oúnjẹ yi. Mi dé fẹ́ kí ń tapà si òfin. Ní ilé ẹ̀kọ́, a máa ń kọ́ àwọn ọmọ wa, pé tó àsìkò àti jẹun gbogbo wọn gbọdọ̀ wa pọ̀ níbi kan náà, kí wọ́n lè jókòó sórí tábìlì wọn, wọ́n á gbé ounjé wọn síwájú, wọ́n á gbé àwọn ọ̀bẹ síbí àti àwọn nǹkan òuńjé míràn tí wọ́n fẹ́ fi jẹun, àti omi wọ́n, won á gbé sọ́dọ̀. Bí eyàn bá n jẹun, o gbọdọ̀ ni fèrèsé omi, o gbọdọ̀ ni omi sódò. Nítorí wípé, ìgbà kú ìgbà lóuńjé lè sápa ẹyàn lórí. Nígbà tí ẹyàn bá ń jẹun to o bá ń sọ̀rọ̀, tàbí ó ń jẹun, ó ń ronú, o ṣeéṣe kí oúnjẹ yẹn kí ó sápa ẹni bẹ́ẹ̀ lórí. And, tí óunjẹ́ bá dẹ̀ sápa ẹni bẹ́ẹ̀ lórí, ǹkan tí ó dà ló máa ń fà. Ẹlòmí ti kú lórí oúnjẹ, torí pé oúnjẹ sápa lórí. Iru e o ní jé tiwá. Sùgbọ́n kò bà á jẹ́ ti wa. Bí a bá ń jẹun, ó yẹ kí ọkọ wọn bálẹ̀. Ka má máa sáré pẹ̀lú óuńjẹ wa, ka má máa jẹun sáré sáré, ka máa jẹ́ gírígírígírí. Bóyá a fẹ́ fi wákàtì, ìṣẹ́jú márùn-ún péré jẹun, a á bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ ilẹ̀ mọ́lẹ̀mọ́lẹ̀ mọ́lẹ̀mọ́, kò yẹ kí a se bẹ́. Ó yẹ kí a máa ní sùúrù pẹ̀lú ara tí a bá ń jẹun. Tí a bá ń jẹun, ó yẹ kí a ní ìwà ìrẹ̀lẹ̀. Ìgbà èyí kọ́ kọ́ ló yẹ kí a máa pè lórí fóòmù kí a máa pe àwọn kan pé, "À, elágbẹ́jà o bá wá ni o. Eh, bóló wa." Kí a máa pè óun, kí a máa pe àwọn yan lórí, lórí fóònù, kò, kò lẹ́tọ̀ọ́. Ibi oòje n, ibi àlàáfíà ni. Ibi oúnjẹ ibi ìdáké ni ibi oúnjẹ, ibi ìyé ni. Ó yẹ kí a ká jọ̀wó ara wa fún oúnjẹ yìí, kí a jẹ níwọ̀n tuwọ̀n sí, ká dẹ̀ jẹ́ pẹ̀lú tùbí nùbí, ká jẹ́ pẹ̀lú ọkọ̀ tó bálẹ̀, ka má dẹ̀ máa rojọ́, ka máa pariwo. Ìdí oúnjẹ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ibi iṣẹ́ mi jẹ́ ibi tí a ti ń kọ́ àwọn ọmọdé lẹ́kọ̀ọ́. Àwọn ǹkan èlò tí a de ní lò ní àwọn ibi iṣẹ́ yìí ni àwọn ǹkan kan tó à ń pè ní a ń lo tábìlì, a ń lo àga ìjókòó, a ń lo ani fèrèsé, a ń lo inkan tó ń pè ní a fi sí ibi tábìlì ta fi sí orí, orí ògiri. Wọ́n ń pè ní board, marker board. Àwọn èbó ń pè ní marker board. Board yìí ohun la máa ń kọ iṣẹ́ sí. A dà ní lò àwọn ìwé tó ń kíkà, àwọn ìwé tó ń kọ̀wé sí, àwọn ǹkan kọ̀wé gẹ́gẹ́ bíi pẹ́ńsùlù tàbí pẹ́ẹ̀ni. A de ní lò àwọn pẹ́ẹ̀ni oríṣiríṣi, pẹ́ẹ̀ni pupa, pẹ́ẹ̀ni dúdú, pẹ́ẹ̀ni, pẹ́ẹ̀ni búlúù. A nídi, a ní lò àwọn ǹkan bí omi tí àwọn ọmọdé máa máa mú. A ní lò àwọn ǹkan bí ìbánisọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. A ní lò àwọn ǹkan bí àwọn bí ilé, ilé ìdárayá, ilé ìṣeré, ilé táa ti lè máa ṣe ẹ̀fẹ̀. A ní lò ilé oúnjẹ. A ní lò ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí ó jẹ́ pàtàkì ní ilé iṣẹ́. Kí ni àwọn ǹkan èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ní pàtàkì, a ní lò ìwé. A ní lò ìwé kíkà. A ní lò ìwé kíkọ. A ní lò àwọn ǹkan kọ̀wé. A ní lò àwọn orí, orí ibi tí a ti máa máa kọ̀wé sí. A ní lò àwọn ibi táa ti máa máa ṣe eré, eré ìdárayá. A sì máa ń ṣe àwọn eré tó ń pè ní eré bọ́ọ̀lù, eré, eré sísá. Gbogbo ǹkan báyìí ló ṣe pàtàkì níbi iṣẹ́ tí mo, níbi ilé iṣẹ́ mi. Ní ju lọ àwọn ìwé kíkà àti kíkọ. A sì ní lò àwọn olùkọ́ tí ò bá sí olùkọ́, bá bá tí ẹ ní ìwé, táa ní ìwé kíkọ, táa ní ìwé kíkà tí kò sí olùkọ́ tó máa kọ́ ni ní ìwé, kò sí bí èèyàn ṣe lè lo àwọn ìwé yẹn. A dà tí ò ní lò àwọn oríṣiríṣi ilé tí àwọn èlébọ̀ ń pè ní special rooms bíi láàbù, àwọn ibi táa ti máa máa wá ṣe àwọn ìwádìí, àwọn ǹkan nípa tí àwọn sáyẹ́ǹsì, àwọn ìwádìí nípa àwọn ayéba, ẹ̀ ǹkan ayébáyé. Àwọn bíì yarà táa ti máa máa lo àwọn, àwọn ǹkan bí íńtánẹ́ẹ̀tì, àwọn tó ń pè ní tẹkinọ́lọ́gì, àwọn iru ǹkan bẹ́ẹ̀ yen o dè ṣe pàtàkì. A tún ní lò àwọn ilé ìyàgbẹ́ àti ilé ìtọ̀. Ilé ìyàgbẹ́ àti ilé ìtọ̀ torí wákàtí mẹ́jọ sí mẹ́sàn ni àwọn òǹkàwé àtàwọn òṣìṣẹ́ nílè ìwé máa lò lọ jú kan, kwon tó lọ sí ilé wọn. Ní wákàtí yìí wọ́n á mú omi, wọ́n á jẹun, wọ́n á dà ṣe àwọn ǹkan tó yẹ́ ki won ṣe. Ó ṣe é ṣe kí wọ́n fẹ́ lò ilé ìyàgbẹ́. Ó ṣe é ṣe kí wọ́n fẹ́ lò ilé ìtọ̀. Nítorí náà ó ṣe pàtàkì, pàtàkì kí a ní ilé ìyàgbẹ́ àti ilé ìtọ̀.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotíìnì? Ọ̀rọ̀ pirotíìnì yìí kò yé mi púpọ̀. Mo máa ń mu àwọn nǹkan mímu gẹ́gẹ́ bí omi, gẹ́gẹ́ bí ọtí, gẹ́gẹ́ bí ọtí tó ọtí ọtí aládùn. Mo máa ń mu àwọn nǹkan wọ̀nyí. Mo dẹ̀ máa ń mu àwọn òògùn tí ara bá nílò láti mu àwọn òògùn yìí. Ṣùgbọ́n pirotíìnì yìí kò yé mi. Nítorí náà mi ò lè sọ bóyá mo máa ń mu nǹkan mímu pirotíìnì.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni èèyàn ṣe lè kojú àwọn ìṣòro. Èèyàn ni láti mò irú ìṣòro tí èèyàn fẹ́ kojú. Ni àkọ́kọ́, ṣe ìṣòro yìí ṣe láti ọ̀dọ̀ àwọn olùkọ́ ni? Ìṣòro yìí ṣe láti ọ̀dọ̀ àwọn òbí ni? Ṣe láti ọ̀dọ̀ àwọn irin iṣẹ́ ni? Ṣe láti ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni? Ṣe láti ọ̀dọ̀ àwọn aládùúgbò ni? Irú ìṣòro tó bá wù kó jẹ́, ó ní ọ̀nà tí a fi lè kojú àwọn ìṣòro wọ̀nyí. Ni àfiwé, ká ní ìṣòro àwọn ọmọ ilé ìwé ni. Ó ní irú ìwà tí ọmọ ilé ìwé máa wù, tí a máa ní lọlé, lọ jókòó fún ìgbà díẹ̀, tí orí rẹ̀ bá pé a padà wá. Èyí tí àwọn òyìnbó ń pè ní suspension. Ká dé ni pé ọmọ yẹn kò fẹ́ kàwé ni, bóyá ó lẹ, bóyá kò fẹ́ ṣiṣẹ́, bóyá ó nílò àti bá sọ̀rọ̀. A máa pe irú àwọn ènìyàn. A ní àwọn tó ń pè ní àwọn counselor, àwọn abánisọ̀rọ̀, àwọn atúnininu. A máa pe irú ẹni bẹ́ẹ̀ yẹn kó lọ rí wọn, kó n bá sọ̀rọ̀, kó n sọ fún ìdí tí ó fi wà ní ilé ìwé, kó n sọ fún èyí tó ṣe yẹ pé kí ó farabalẹ̀ kó fi kàwé tí òun ka. Wọn á bá a sọ̀rọ̀. Àní ọ̀rọ̀ tó máa bá a sọ yìí kì í ṣe ẹ̀kan pére lọ máa bá sọ, wọ́n máa bá a sọ ní ìgbà sígbà. Wọ́n máa pè é kó lọ rí irú àwọn ènì bẹ́ẹ̀ yẹn. Ká ní ìṣòro tí à ń, tàǹ dójú kọ́ lọ́dọ̀ àwọn òbí ni. Àwọn òbí tó gbé ọmọ wa sọ́dọ̀ wa. Ìran awọn éle, ó ní ba ṣe lè ṣe. Ó nílò ká pé ìpàdé àwọn òbí. Ká bá pè ìpàdé àwọn òbí. Ká ní nǹkan tí gbogbo òbí mọ̀ sí ni. A máa pè ìpàdé àwọn òbí. A máa dẹ̀ bá wọn sọ̀rọ̀. A máa sọ fún wọn ìdí tí ó fi rí bẹ́ẹ̀ àti nǹkan tí à ń ṣe láti fi ṣe kó dà bó ṣe ju, bó ṣe ju, bó ṣe rí, bó ṣe rí bẹ́ẹ̀ lọ. Ká dé ni pé òbí kan péré àbí méjì péré ni ọ̀rọ̀ yẹn bá wí. A máa pe wọ́n ní lọ́kàn lọ́kàn. A ní pé ìpàdé àwọn òbí torí pé àwọn òbí tó kù, wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí. A máa bá wọn sọ̀rọ̀ níkan si kan kí ọ̀rọ̀ yìí kó lè yé wọn, kí òtítọ́ ọ̀rọ̀ kó lè ṣojú sí wọn. Ká dé ni pé ìpàdé àwọn, àwọn irin iṣẹ́ ni. A ní àwon tí à ń pè ní àwọn òṣìṣẹ́ tí à ń pè ní àwọn tó ń tún nǹkan ṣe bí technician táwọn òbí ń pè ní technician. A máa pe wọn, wọ́n á wa wo àwọn, àwọn nǹkan yìí. Wọ́n dẹ̀ bá wa wá, wọ́n á bá wa wá, bó ṣe máa dà. Ká dé ni pé, ká dé ni pé ọ̀rọ̀ awakọ̀ ni. Ká ní ìṣòro awakọ̀ ni. A máa pe àwọn tó ń tún ọkọ̀ ṣe. Wọn á bá wa wo ọkọ̀ yìí. Wọn á mọ bó ṣe máa tún ṣe bí pé àwọn ọkọ̀ yẹn wọ́n máa ṣe lò fún wa. Ká dé wà ní pé ìṣòro tí a tọjú kọ́ nípa àwọn olùkọ́. Àwọn olùkọ́ bóyá wọ́n ṣè mọ́lẹ̀, bóyá wọ́n ò mọ rírí iṣẹ́ wọn, bóyá wọ́n pẹ́ dé, wọ́n pẹ́ débi iṣẹ́, bóyá wọ́n ti jẹ̀ à kárámá sì kí iṣẹ́ tó ń ṣe, ó níba ṣe máa bá wọn sọ̀rọ̀. Tá bá dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí dàbí ẹni pé kò wọ̀ wọ́n létí, a máa fún wọn ní nǹkan tí wọ́n ń pè ní termination of appointment. Yẹn ni pé o ò ṣiṣẹ́ mọ̀ n bi báyìí, lọ sílé ẹ lọ jókòó. Ìṣẹ́ yìí a ti gbà lowo ẹ. A máa dẹ̀ fi iṣẹ́ ẹ fún ẹlòmí ta nílò, ta lérò pé ó máa ṣe iṣẹ́ yẹn ló jù wọn ba ṣe fẹ́ kó ṣe.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

Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Nkan tí oníbẹ̀rẹ̀ yìí tí mo r'òpẹ́ o beere ní pé báwo lo ṣe máa ń gba àwọn èeyàn lọ́wọ́ tí àwọn olóyèbo ń pè ní shaking of hands. Gẹ́gẹ́ bí ẹni kan mi kì í sábà gba àwọn ènìyàn lọ́wọ́ nítorí mo jẹ́ ẹni tó ń kórira. Mi ò mọ nǹkan tí ó wà lọ́wọ́ ènìyàn tí màá máa gba lọ́wọ́. Gbigbani lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá kì í ṣe ǹkan tó níyì púpọ̀ bẹ́ẹ̀ yẹn tó bẹ́ẹ̀. Àṣà àwọn eléèbo ni kí ẹeyan máa gbani lọ́wọ́. A rí ìlò wípé àwọn ọmọ kéékèèké ń gbà mí nítorí wọ́n ti kásà àwọn ìlú òkè àwọn òyìnbó, wọn máa ma fẹ́ máa bọ àwọn àgbàlagbà lọ́wọ́. Nǹkan ìtìjú gbani, nǹkan tí kò gbayi tí kò fun ni nìyí gbani. Àṣà ìbọnilọ́wọ́ yìí kì í ṣe àṣà wa nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Yorùbá a máa ń dá láti dọ̀bálẹ̀ fún àwọn tó bá jù wá lọ. A máa ń láti t'ẹríba fún àwọn tó bá jù wá lọ tàbí ká kúnlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin fún àwọn tó bá jù wá lọ. Kì í ṣe ká bọnilọ́wọ́. Ìbọnilọ́wọ́ yìí ó fi hàn wípé bóyá ẹni yen jẹ́ bí ẹgbẹ́ sí ẹni. Bí èeyàn bá ti ẹ jù mí lọ, bí èeyàn kéré sí mi, mi kì í fẹ́ láti bọnilọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìbọnilọ́wọ́ yìí ó fi hàn wípé ẹni yẹn fi ọwọ́ rẹ̀ lé ọwọ́ tẹ́mi. Kò jágara lójú mi. Mi ò mọ nǹkan tó fi sọwọ́ kí ó tó bọnilọ́wọ́. Nílẹ̀ èdè Yorùbá àwọn tó bá fẹ́ ṣe ẹni níbi wọ́n lè fi ǹkan sọwọ́ kí wọ́n dẹ̀ lọ bọnilọ́wọ́. Tí wọ́n bá ti bọnilọ́wọ́ bẹ́ẹ̀ yẹn, ènìyàn lè ó lè bẹ̀rẹ̀ sí ní ṣàìsàn, ó lè gbàbẹ́ kú, ó lè bẹ̀rẹ̀ sí ní rí wàhálà, ó lè bẹ̀rẹ̀ sí ní ìdàmú, ó lè bẹ̀rẹ̀ sí ní orí burúkú. Ìbọnilọ́wọ́ yìí kì í ṣe ǹkan tí ó láǹfààní, tó ń ṣànfààní fẹ́nìkẹ́ni. Bo tilẹ̀ jẹ́ wípé àwọn àṣà àwọn òyìnbó ni kì í ṣe àṣà wa nílẹ̀ Yorùbá. Nítorí náà ìbọnilọ́wọ́ yìí kì í ṣe ǹkan tí ó tí mo fará mọ́. Èmi ò kí ń fẹ́ bọnilọ́wọ́. Mi ò kí ń fẹ́ bọ ẹnikẹ́ni lọ́wọ́. Bí'bọnilọ́wọ́ yìí ó ti fi hàn wípé ǹkan tí ẹni yẹn fẹ́ sọ fún mi mo máa gbà ẹni yẹn jẹ́ ọ̀rẹ́ mi, ẹni yẹn jẹ́ olójú ẹni mímọ̀ mi, ẹni yẹn jẹ́ ẹni tó súmọ́ mi kò dẹ̀ rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń bá lọ́nà bóyá a ṣẹ̀ṣẹ̀ bá ẹni à pàdé ni, a ní orúkọ mi jẹ́ Lágbájá Lágbájá, báàyi ni kí ni orúkọ ẹ? A ní a na owọ́ síwájú. A ní jẹ́ kí ẹ bọ̀ ẹ́ lọ́wọ́. Ẹni tí mo ṣẹ̀ṣẹ̀ rí tí mi mọ ibi tí ó ti yọjú wá, tí mi mọ ona ẹ, tí mi mọ ile ẹ, maa kan dede máa bọ̀ ọ́ lọ́wọ́, kò ṣe àǹfààní fún mi rara. Nítorí náà èmi kì í gba ọwọ́ àwọn ènìyàn.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Lánàá ta lọ sí ilé ìjọsìn, mo ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi. Àná yìí ọjọ́ Sunday, ení ni Monday, ìní ni ọjọ́ Ajé, ìní ni ọjọ́ Ìṣẹ́gun. Ọjọ́ Sunday ni ọjọ́ Ìṣẹ́gun, ení ni ọjọ́ Ajé. Ni àná mo ṣe pàdé àwọn ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ ji, mi ò sábà ní àwọn ọ̀rẹ́ tó pọ̀ bẹ́yẹn. Mi ò ṣe ẹni tó máa ń kọ́ ọ̀rẹ́, nítorí wípé mi ò mọ̀nu ẹni kankan. Mo lè máa rò wípé lágbájá báyìí ọ̀rẹ́ mi ni, kó jẹ́ pé inú ta rẹ̀ kò kí ń ṣọ̀rẹ́ mi. Mo lè máa rò pé tẹ̀mẹ́dù báyìí ọ̀rẹ́ mi ni, kó pé lọ́kan tiẹ̀ mi ò ń ṣọ̀rẹ́ ẹ̀. Ọlọ́run nìkan ló rí inú ẹ̀dá. Ọ̀rọ̀ ọ̀rẹ́ yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀. A ti máa lọ̀rẹ́, ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀. A ti máa yálé ojú, máa yálé káàkiri, máa wọ̀rẹ́, máa wá ọ̀rẹ́. Ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà tí ò rò tí tẹ́lẹ̀. Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Oríṣiríṣi ọ̀rẹ́ ló wà o. Oríṣiríṣi ọ̀rẹ́ ló wà. Àwọn ọ̀rẹ́ abánifẹ́ pẹ̀lú ẹnu. Ọ̀rẹ́ amọ́nisẹ́ni wà. Ọ̀rẹ́ àfàìmọ́nisẹ́ni wà. Ọ̀rẹ́ abánidáro wà. Aṣenibánidáro ó wà. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn ọ̀rẹ́ tó tọ́. Àwọn ọ̀rẹ́ bí ẹni ẹyìn, àwọn ọ̀rẹ́ bí ẹni èèyàn. Àwọn ọ̀rẹ́ tó, tó fara mọ́ ni ju àbúrò lọ tàbí ìlé kan lọ. A ní àwọn ọ̀rẹ́ to je pé nígbà ta rí jẹ, nígbà táà rí jẹ, wọ́n wà pẹ̀lú wa. A dẹ̀ rí àwọn kan tí jẹ́ pé abánijẹ ni. Tí ó bá wà, wáa wá jẹun, wáa ṣọ̀rẹ́. Tí ó bá kú díẹ̀ káàtò, wáa sálọ. Àwọn ọ̀rẹ́ kan tún nìyẹn. Àwọn ọ̀rẹ́ kan tún wà to je pé àwọn ló ń ṣe ni. Wọ́n á wá bá ni, wọ́n á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni, wọ́n á gbé lọ sí ibi tí wọ́n ti máa pa ni. Àwọn ọ̀rẹ́ kan tẹ́ je pé àwọn loo máma ṣe ni. Àwọn lo de máma pariwo, lo máma bá ni dárò. Àwọn lo máma sunkún, lo máma ké. Áà, wọ́n ṣe lágbájá fún lágbájá o. Wọ́n pa ọ̀rẹ́ wun o. Wọ́n ṣọ̀rẹ́ wun báyìí o. Wọ́n ṣorẹ́ wun bẹ́yẹn. Àwọn de lo wà nídìí ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn yìí. Àwọn tẹ̀tẹ̀ wà nídìí ọ̀rọ̀ ọ̀rẹ́ wọn yìí. Nítorí náà, nítòótọ́ mo ní àwọn ọ̀rẹ́ kan, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ tí mo máa ń bá sọ̀rọ̀, ọ̀rẹ́ òkèrè ni wọ́n. Mi ò ní ọ̀rẹ́ tí màá máa lọ yá jù lé wọn pé à, mo ti dé o, ṣé ló ń jẹ bí yi o? Mo ti dé o, báwo la ṣe máa rìn lọ́la o? Mi ò ní irú àwọn ọ̀rẹ́ bẹ́yẹn. Nítorí pé irú àwọn ọ̀rẹ́ bẹ́yẹn wọ́n ń fún wọn, mi, mi ní àǹfààní àti finútọ́ wọn. Mi ò ní ọ̀rẹ́ àfinútọ́. Tí n bá ní mo ní ọ̀rẹ́ kan pàtàkì, ọ̀kọ̀ mi ni ọ̀rẹ́ mi. Ó ni ẹni tí màá ń sọ àṣírí mi fún. Àtàwọn ọmọ mi, àwọn ni màá ń bá sọ̀rọ̀. Àwọn ni màá ń sọ àṣírí fún. Àwọn ni màá ń sọ ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ fún. Ṣùgbọ́n pé mo ní ọ̀rẹ́ kan pé mo ní à, ọ̀rẹ́ kòríkòsùn pé e mo ń fẹ́ ọ̀rẹ́ kan wá ń nbi kan kini báyìí ṣé mi o. Jẹ́ kí n lọ bọ́ ọ̀rẹ́ mi kí n sọ fún un, à, ọ̀rẹ́ mi, bá mi ṣé, báwo la ṣe máa rìn? Àwọn ọ̀rẹ́ burúkú á fún ìyàn ní àwọn, àwọn ìlànà burúkú tó máa kóyàn sí wàhálà tó pọ̀jù tí èèyàn wà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Nítorí èjì yìí mi ò fẹ́ máa kọ́ ọ̀rẹ́. Mi ò fẹ́ máa káàkiri lé ọ̀rẹ́. Mi ò fẹ́ máa bọ́ ọ̀rẹ́ ló. Bí n bá tirọ́ ọ̀rẹ́, ye omi ni jẹun. Tí n bá tirọ́ ọ̀rẹ́, mi lè jáde. Mo ní àwọn ọ̀rẹ́ òfegè, àwọn ọ̀rẹ́ ojú ọ̀nà, àwọn ọ̀rẹ́ ọ̀kan tí mo kò máa ń bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣùgbọ́n ká ní ọ̀rẹ́ kòríkòsùn, mi ò ní ọ̀rẹ́ kòríkòsùn. Nítorí pé irú àwọn ọ̀rẹ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ wọn abánijẹ ni, abánimu ni. Tí ó bá dẹ̀dẹ̀ ọjọ́, wàhálà wáa sálọ, wọ́n á fẹ́ni ẹ sílẹ̀ kó máa fúnra ẹ̀, máa rán wàhálà tó wà. Wọ́n tẹ̀ tun máa le máa fi sí wàhálà ẹ̀ kan, máa sọ wàhálà ẹ̀ gan di kó, kó, kó, kójú bó ṣe wà lọ. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tó wà lóde nsìn, àwọn ọ̀rẹ́ abánijẹ ni. Àwọn ọ̀rẹ́ kó dùn ká péjọ, kó bàjẹ́ ká sálọ. Ìkọta ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ni.

Mo ní ẹranko ọ̀sin dáadáa, mo ní ẹja, ọdọ ẹja, mo ní ọdọ ẹja. Ó dẹ́ wumi láti ní ibi tí màá máa kó àwọn ewúrẹ́, kin máa sin àwọn ewúrẹ́. Ni àwọn ìgbà kan mo ní ilé ìsin àwọn ẹran ọ̀sìn. Ó pọ̀, mo ní àwọn adìẹ tó tó bi ẹgbẹ̀rún mẹ́rin tó ń dẹ̀ ye eyin. Mo dẹ̀ ní àwọn ẹran, mo ní ẹja, ọdọ ẹja. Mo dẹ̀ ní oríṣiríṣi àwọn ẹran mìíràn. Ìyẹn jẹ́ ìgbà tí a wà ní ìlú kan tí wọ́n ń pè ní ìlú òkè, ìlú warri. Ṣùgbọ́n níwákàtí ọ̀wọ̀ yìí, àwọn ẹran ọ̀sìn tí mo ní àwọn ẹja ni, ẹja nu ọ̀dọ̀, ẹja aborí. Àwọn ẹja aborí ni mò ń sin lọ́wọ́lọ́wọ́ báyìí. Igbà tí mo kọ́kọ́ kó àwọn ẹja yìí wá, wọ́n ṣe tẹ́ẹ́rẹ́, tẹ́ẹ́rẹ́, tẹ́ẹ́rẹ́, tẹ́ẹ́rẹ́. Èèyàn kọ̀ máa rò pé bí ẹjọ́ òwúrọ̀ ni àwọn ẹja yìí fẹ́ tóbi tó, níbí pé èèyàn máa rí wọn sin, èèyàn máa rí wọn tà. Ṣùgbọ́n ká tó mọ̀, ká tó lọ, ká tó mọ̀, àwọn ẹja yìí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ní dàgbà sí pẹ̀lú oúnjẹ tó dáa, oúnjẹ tó buyì, oúnjẹ tó ń jẹ́ kí wọ́n tóbi. Ni lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹja yen wọ́n ti tó, èémí ti tó, ẹ́, ó ti tóbi débi pé ó ṣe é tà. Ó dẹ̀ ṣe ìgbà kan tí a mú ọ̀pọ̀lọpọ̀ wọn, ta mú àwọn mélòó kan ta wá, ta mú wọn wá sílé wa jẹ. À ẹja yìí má dẹ̀ dùn o. Ẹja yìí ní àwọ̀ tó dáa nítorí irú oúnjẹ tí à ń fún wọn jẹ. Ẹja yìí tí a bá dé bẹ̀ ẹ máa rí pé wọ́n ṣì máa máa ṣe poróporó, poróporó tí wọ́n máa bẹ̀ ẹ́ sókè bẹ̀ sílẹ̀. Ní pàtàkì ìgbà tí wọ́n bá fẹ́ fún wọn lóúnjẹ, tí ẹni tí wọ́n fẹ́ tó ń tọ́jú wọn bá dé tí wọ́n fẹ́ fún wọn lóúnjẹ gbogbo wọn tí wọn bí i tí wọ́n ti ń fún wọn lóúnjẹ wọ́n á kọ wá síbẹ̀, wọ́n á ṣu wá síbẹ̀. Tí wọ́n bá yẹ́ ti dé bẹ̀, ó jẹ́ kí ń dé bẹ̀ báyìí, ó ṣe ń gbé oúnjẹ yẹn, ó ṣe ń dé bẹ̀ báyìí ló ṣe ń gbé oúnjẹ yẹn. So mo ní àwọn nǹkan ọ̀sìn lọ́pọ̀lọpọ̀. Ó ṣi wunmi láti, láti máa sin ewúrẹ́. Ewúrẹ́ ló kan tí máa bẹ̀rẹ̀ sí ní sin níwákàtí yìí.

Ṣe o maa n bí a ṣe ọ mo bí a ti ń pẹja? A, mi i mọ ẹja ń pa o. Mi mọ ba ti ń pẹja. Ẹja oríṣìíríṣìí ló wà. Ẹja aborí wà, ẹja kan oríṣìíríṣìí ẹja ló wà nínú odò. Ṣùgbọ́n mi mọ ba ti ń pẹja, ṣùgbọ́n mo mọ ba ṣe ń sin ẹja. Àwọn apẹja, àwọn ta ń pè ní àwọn, àwọn apẹja máa ń lọ sínú odò ńlá ńlá, wọ́n á mu bí okùn tó gùn dáadáa, wọ́n á fi i kinìkan sí ẹnu okùn yẹn, wọ́n á fi oúnjẹ sẹ́nu ẹ, wọ́n á jù sínú odò. Tí ẹja bá wà nínú odò bẹ́yẹn, ẹja yẹn á wá sókè, á wá fẹ́ jẹ oúnjẹ yẹn. Ìbẹ̀ náà ti máa mú ẹja yẹn tọ́ n máa mú kúrò nínú odò, wọ́n ti pa ẹja yen nìyen. Ṣùgbọ́n èmi bí ẹnìkan mi ṣe rí, mi de mọ̀ ọ́n ṣe. Mi dè rò pé ó yẹ kí n tí ẹ mọ̀ ọ́n ṣe. Ntorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wà tí mo fi le rí ẹja. Àwọn ọmọ, àwọn kan wa tá yo pé iṣẹ́ wọn gangan ni pé ko n máa pẹja. Àwọn apẹja pẹja. Wọn mu igbàmí wọ́n á gbé nǹkan tí a pè ní ọjọ́, eh o ọkọ̀ ojú omi. Wọ́n á gbé ọkọ̀ ojú omi lọ sínú omi tó jìǹn. Wọ́n á lọ pẹ̀lú àwọn nǹkan tó ń lò tó fi máa ń pẹja, àwọn irinṣẹ́ wọn. Wọ́n á lọ síbẹ̀, wọ́n á lọ sí àárín odò. Ó dẹ̀ la àsìkò tó máa ń pẹja yìí kí i ṣe gbogbo gbà lọ lè rí ẹja pa. Nígbà tomi bá kún, tomi bá kún, nígbà yẹn oríṣìí ẹja máa, ó máa tẹ̀lé omi wá tó omi bá kún. Ní àwọn àsìkò bẹ́yẹn, wọn máa n lè ríja pa. Ṣùgbọ́n tomi bá kéré síi, tí omi bá lọọ́, àwọn ẹja náà won bá omi lọ. Irú àwọn àsìkò bẹ́yẹn, ẹja máa n wọ́n, wọn kí í rí ẹja pa. Ṣùgbọ́n rí tèmi o, ibi tí èeyàn bá ti ń sin ẹja nínú ilé tèyàn ń sin ẹja, kò nílò láti máa rìn ká kiri lọ máa wá ibi tọ́ n ti máa pẹja. Èeyàn akó nílò àti mọ àti máa fún wọn lóunjẹ lóòrèkóòrè, àti máa tọ́jú wọn kọ́ n lè dàgbà kí wọ́n lè tó, ko n lè tó tó wọ́n tí ó ṣe é tà tèyàn máa fi rí owó tí èeyàn wá lórí wọn. Irú nǹkan tí mo nílò pé mo fẹ́ máa ṣe nìyẹn. Àwọn oúnjẹ ni mo dè ń ṣe àti máa pẹja ní òrèkóòrè. Àwọn ọmọ, àwọn kan wa tá yo pé iṣẹ́ wọn gangan ni pé ko n máa pẹja.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá, àwọn èrò tuntun wá sí ṣé ilé ìjọsìn ni tàbí ilé ìwé tàbí sínú ilé tẹmi. Jẹ́ ká wò ní kọ̀ọ̀kan. Ká ní ilé ìjọsìn ni, tí a bá fẹ́ mú àwọn èrò tuntun wá sí ilé ìjọsìn, a máa káàkiri, a máa lọ sí wọn, a máa ṣe àbẹ̀wò ojúlésójúlé. A máa lọ síbe, a máa bá wọn sọ̀rọ̀, tí a bá fẹ́ bá wọn sọ̀rọ̀, tí a bá bá wọn sọ̀rọ̀, a máa mú àwọn ìwé pérépéré, pérépéré dání tí a máa máa fún wọn. Àwọn ìwé yìí àti kóró tí a bá bá wọn sọ sínú àwọn ìwé yìí. Èyí tó bá ní ẹ má wòrry, ẹ jọ oun o ráyé, oun o rayé, oun, oun ṣíṣe kan lọ́wọ́, oun ọ̀ rayé àti, àti, àti gbó tiwa. A máa fún ní àwọn ìwé pérébépérébé bẹ́yẹn. A máa fún wọn ní ìwé pé, tí ó bá ti tó àsìkò, tẹ ti wá ní àǹfàní àti, àti tẹ ti parí iṣẹ́ yín, tẹ ti tẹ̀ láǹfàní àti kà kini, ẹ bá wa ká. Tẹ bá de nílò àǹfà-- nílò àwọn ọ̀rọ̀ mii sí i, ẹ lè pe wa lórí ago. A máa wá bá yín sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa so fún wọn pé ilé ìjọsìn báì báì là ń lọ. Ibi tí a dẹ wa ri. Tẹ bá ti fẹ́ bèrè ibèèrè yin, e wa bá wa ni ilé ìjọsìn yín. A máa ní àǹfàní àti bá yín sọ. Tàbí kí ẹ pe wa lórí ago, ká padà wá, ká wá ṣàláyé àwọn ọ̀rọ̀ báì báì fún yín. Ìru ona bẹ́ẹ̀ ni a máa ń bá àwọn kan sọ̀rọ̀. Ká dẹ́ ní pé nípa ti ilé ẹ̀kọ́ ni. Tí a bá fẹ́ pé àwọn èrò tuntun wá, a máa ń lọ sórí afẹ́fẹ́. A máa sọ̀rọ̀, a máa fún awọn, àwọn tó ń wá ṣíṣe lórí afẹ́fẹ́ pé ẹ bá wá sọ fún wọn. Ilé ẹ̀kọ́ báì báì ni wà o. Ibi báì lá wa o. Ǹkan báì lá ń ṣe o. Àwọn nǹkan, ohun nǹkan táti gbé ṣe rèé, àwọn àǹfàní ta ni rè o. Ẹ kó àwọn ọmọ yín wá. Àwọn ìgbà mí ẹ̀kẹ̀ ẹwẹ̀, a máa lọ, a máa lọ sójúlé sójúlé. A máa máa bá wọn sọ̀rọ̀ pé, "Lágbájá o, tẹ́mọdún o. Ibi báì lá wa wa o. Ǹkan báì lá ń ṣe o. Ẹ wá o. A máa gba yín tọ́wọ́tẹ́sẹ̀." Àwọn ìgbà mí dẹẹre, àwọn òbí wa gan lọ máa ń bá wa kó àwọn èrò wá. Àwọn òbí tí wọ́n ti, tí wọ́n ti tọ́ wa wo, tí wọ́n ti rí ṣẹ́ ribiribi tí a ń ṣe. Àwọn lo máa ń ṣe, ẹ́, àwọn atọ́nà fún àwọn òbí mí láti kó àwọn ọmọ wọn wá. A wá dẹ́rè, a kì í panu dé náà. Ibi kíbi tí a bá lọ, a máa máa bá wọn sọ̀rọ̀ pé, "Báì lájẹ́ o. Orúkọ wa rè o. Ibi báì lá wa o. Kí tí a ń ṣe rèé, ẹ kú wá. A máa gba yín tọ́wọ́tẹ́sẹ̀." Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèèyàn fi lè kó èrò. Sé kó èrò wá sí ibi bóyá èèyàn ń ṣe àríyá. Báwo ni ìṣe kó èrò wá níbi àríyá yìí? Ẹ̀yàn lè tẹ̀wé. Ẹ̀yàn á tẹ̀wé pé, "Lágbájá àti tẹ́mọdún, à ń ṣe, bóyá à ń ṣe ìgbéyàwó ni o. À ń ṣe ìgbéyàwó fún ọmọ wa. Abi ọmọ wa ń lọ́kọ. Nítorí náà, ọjọ́ báyìí, àsìkò báyìí, ní ilé báyìí ni kí ẹ wá sí. A máa gba yín tọ́wọ́tẹ́sẹ̀. A máa fún yin l'oúnjẹ. A máa fún un ní omi mímu. A máa fún un ní gbogbo nǹkan tí ẹ bá nílò ní ọjọ́ yìí." Wọ́n ní ẹ máa wá, ẹ jẹ, ẹ tùú ru lọlé. Àwọn ọ̀rọ̀ tí a máa ń sọ nílẹ̀ Yorùbá ni ìyẹn. So ó ní oríṣiríṣi ọ̀nà tí a fi lè kó àwọn èrò tuntun jọ. Ká la fẹ́ ṣe àwọn nǹkan mìíràn pé a fẹ́, a fẹ́ boya à ń tajà ni o. A ṣẹ̀ṣẹ̀ ṣe àwọn ọjà kan tí a fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ẹ̀. A lè lọ ká lè pé ìpàdé ojúgbàǹgbà. A máa pè wọ́n, "Ẹ wá lọ́tùn. Ẹ wá lósì. Ẹ wá bá wa ṣe. Ẹ wá, ẹ wá gbọ́ ọ̀rọ̀ wa. Ẹ̀yin baba wa. Ẹ̀yin ìyá wa. Ẹ̀yin ojúlẹ̀. Ẹ̀yin olùmọ́ olù, ẹ́, olùbágbé. Ẹ wá, à ń pè yín. Ọkùnrin ẹ wá. Obìnrin ẹ wá. Alábàágbé ẹ wá. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ yìí." A máa pè wọ́n bẹ́yẹn. Bá ba de tí sọ fún wọn, ẹ rí pé ní kọ̀ọ̀kan wọn máa máa wá. Ní kọ̀ọ̀kan, ní pàtàkì tí a bá fẹ́ ṣe àwọn, ẹ́, ìpàdé ojúlẹ̀, ìpàdé èrò bíbélì. E dẹ̀ fẹ́ kí wọ́n wá gbọ́ ọ̀rọ̀ yìí. A máa pè wọ́n pé, "Ẹ wá o. A ti ṣetán o. Ibi báì lá wa o. Ǹkan báì lá ń ṣe o. Ní àsìkò báyìí ni kí ẹ wá. Jésù ń gbàlà. Jésù ń wọ̀sàn. Jésù ń túdè. Ẹ wá ọmọ, ará, ẹ wá, ẹ wá sí ibi báyìí." Wọ́n dẹ̀ máa tú wá ni. Wọ́n máa tú wá torí ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn àbàwọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn wàhálà tó wà lọ́kàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ ló ní, ló nílò ìdásílẹ̀, ló nílò ìgbàlà ọkàn, ló nílò ìtusílẹ̀ kúrò ní agbára ẹ̀ṣẹ́ àti agbára, agbára ayé. Wọ́n máa tú wá ni. Nítorí pé wọ́n fẹ́, wọ́n ní ìgbàlà lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ ní ìgbàlà. Ọ̀fẹ́ ní ìgbàlà. Wọ́n lè máa tú wá ni. Wọ́n wá, wọ́n wá gbọ́ ọ̀rọ̀ yìí. Tí wọ́n bá dẹ̀ ti wá wá, nǹkan tí a fẹ́ bá wọn sọ, a máa bá wọn sọ nítùbí ntùbí, nítùnú ntùbí. A máa bá wọn sọ. Tí wọ́n bá rẹ̀ ti bá wọn sọ bẹ́yẹn, àwọn tó bá ní àwọn ṣetán láti dára pọ̀ mọ́ wa, wọ́n máa wá dára pọ̀ mọ́ wa. Àwọn ọ̀nà báyìí la ṣe máa ń kó mú àwọn èrò tuntun wá sí àárín wa.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi máa ń dúró lẹ́yìn wákàtí bi mẹ́fà sí mẹ́jọ, tí n bá fi sí ẹnu iná mọ́, ó lè dúró, ó lè dúró. Ó to dẹ́fà ni pé mo máa ń lòó léraléra. Gẹ́gẹ́ bí ẹni kan tó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbáṣọ̀rọ̀ lórí fóònù, mo máa ń lo fóònù yẹn gannn. Lóòrèkóòrè ni màá ń gba àwọn nǹkan tó ń pè ní àwọn bíi messages. Mo máa ń gba àwọn ìpè láti ọ̀dọ̀ àwọn alábàáṣiṣẹ́, láti ọ̀dọ̀ àwọn òbí, láti ọ̀dọ̀ àwọn alábàgbé, láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àti ara. Nítorí náà bátìrì fóònù mi kò pẹ́ kó tó dúró. Ni kíákíá ló máa ń dúró iṣẹ́. Nítorí ìdí èyí, mo máa ń sábà fi sẹ́nu iná kí ó máa ba dúró lójijì. Ní pàtàkì nígbà tí mo bá ní àwọn ìpàdé ori fónù tó ṣe, tó ṣe jọjọ tó ṣe àìmáṣe.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Ní ọ̀nà àkọ́kọ́, tí a bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ní pàdé kékeré, tí a jọ máa jìròrò bí a ṣe fẹ́ ṣe iṣẹ́ ọjọ́ yẹn. Àwọn nǹkan tí a lérò pé a fẹ́ gbé ṣe, àwọn ì, àwọn ǹkan ta fẹ́ rí nínú nǹkan ta bá ṣe, àwọn oríyìn ta fẹ́ rí nínú nǹkan ta bá fẹ́ gbé ṣe yẹn, a jọ máa jìròrò ẹ̀ láàárọ̀. Tó bá dẹ̀dí ọ̀sán, tó bá dẹ̀dí ọ̀sán, mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ yìí máa lọ wo nǹkan tó ti ṣe, wọ́n a wò wá ní ǹjẹ́ nǹkan tí mo kọ̀lẹ̀ láàárọ̀, ǹjẹ́ mo ṣe é lọ́s-án títí di ìgbà tí mo fẹ́ síwọ́ iṣe. Irú ọ̀nà kan nìyẹn. Báwo ni mo ṣe máa ń ṣe, mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? A ní gbogbo ilé iṣẹ́ ló ní ètò bí wọ́n ṣe máa ń darí àwọn òṣìṣẹ́. Gbogbo iṣẹ́, gbogbo ibi iṣẹ́ ló ní àwọn ètò yẹn, àwọn àfi-àfilélẹ̀, àwọn tó máa ń darí iṣẹ́, ìṣe àti ìhùwà ṣí ní ẹnu iṣẹ́, ní ẹnu iṣẹ́. Àwọn ètò yìí la máa ń sábà tẹ̀lé ní ẹnu iṣẹ́. A máa wò pé, lágbájá báyìí ó yẹ kó, kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́, ago méjì àbọ̀. Bí ó bá di ago mẹ́jọ sí mẹ́sàn tí a ò rí lágbájá bẹ́ẹ̀, a sì, a máa mọ̀ pé ì bá yá, ijọ́ yẹn kò wá síbí iṣẹ́. Ó dẹ̀ ní iye tí ó máa yọ kúrò ní iṣẹ́ ènìyàn bẹ́ẹ̀ yẹn. Ó dẹ̀ ní iye tí a máa yọ kúrò ní ẹnu iṣẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ bá wò ní a ṣe máa ń darí àwọn òṣìṣẹ́. Ni ò, ọjọ́, ọjọ́, ọjọ́rú tàbí ọjọ́bọ, a máa, ọjọ́rú, a máa tún ní pàdé tí a ti máa ń yẹ iṣẹ́ wa wò. Tí a máa rán ara wa létí pé ní ọjọ́ ajé, a jọ ṣè ìpà, ìyẹn táwọn olè ìbò ń pè ní ọjọ́ Monday, a jọ ṣè ìpàdé báyìí, a jọ ṣè ìpàdé báyìí, a jọ jímọ̀, a jọ jìròrò báyìí. A jẹ̀ ní pé nǹkan báyìí, nǹkan báyìí la máa ma gbé ṣe. A máa ma wò pé ní òpin ọ̀sẹ̀ ǹjẹ́ a ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe. Ibi tó bá kù díẹ̀ ká tọ̀ ó, a máa gbé padà sí ọ̀sẹ̀ tó ń bọ̀. Iyẹn la fi máa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn, la fi máa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yẹn. À lẹ́ yìn yẹn, tó bá tún di ọ̀sẹ̀ è, ìparí ọ̀sẹ̀ mi a tún wò bóyá ǹjẹ́ a parí nǹkan tó yẹ ká ṣe. Tí a bá parí ẹ̀ a tún gbé lọ sí ọ̀sẹ̀ tó tún máa tẹ́lẹ̀, bá ṣe máa ń ṣe nìyẹn. Ọ̀nà mìí tí wọ́n fi máa ń darí àwọn òṣìṣẹ́ ni pé a máa máa rán ara wa létí lóòrèkóòrè àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe. Tí ẹnikẹ́ni bá ní eh, nǹkan tó ń, tó ń yọwọ́n lẹ́nu àbí nǹkan tí kò tí, tó ń, tó, tí ò rí, tí ò, tí ò ṣe sí wọn, tó ṣókùnkùn sí wọn, wọ́n á gbé jáde wọ́n á lọ bá adarí wọn, wọ́n á bá a sọ pé lágbájá báyìí o, nǹkan báyìí, nǹkan báyìí kò yẹ mi o, ó ṣókùnkùn sí mi o. Báwo ni ó yẹ kí n ṣe ṣe àwọn nǹkan báyìí. Ẹni yẹn á dẹ̀ fi ọ̀nà wọn, arákùnrin àbá arábìnrin tí ó wá bá ṣiṣẹ́ yẹn. Tí ènìyàn ò bá dẹ̀ mọ nǹkan tó yẹ kó ṣe, a tún gbé lọ sọ́dọ̀ wọ́n, àwọn tó tún ju òun lọ, wọ́n á tún bá a ṣe. Ìṣọwọ́, a máa ń fọwọ́ sọwọ́ pọ̀ ṣiṣẹ́ ni. Nítorí pé ọwọ́ kan ò gbẹ́rù dòrí. Kò sí bá ṣe fẹ́ mú òṣùṣù ọwọ́, ká ní pé ká mú ọwọ́ kan péré kúrò nínú ẹ̀. Ká ní pé ọwọ́ yẹn nìkan kó dá dúró. Kò sí bó ṣe lè dá dúró bí òǹ, bí ẹnikẹ́ni bá wá síta a kọ́ ṣe ọwọ́ yẹn ni. Ṣùgbọ́n tí a bá mú òṣùṣù ọwọ́ tí gbogbo wa ọjọ́ ṣe ọ̀kan pọ̀, tájọ ṣe ọ̀kan, tájọ ní èèyí ìmọ̀ ọ̀kan, èrò ọ̀kan, a rí pé iṣẹ́ tí à ń ṣe ó máa máa lọ síwájú síi ni. Báwo ni a ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Pẹ̀lú ìfẹ́, pẹ̀lú ètù bí nù bí, pẹ̀lú kò jẹ́ kí a máa ṣiṣẹ́ ká máa wá wàhálà sí ara wa lẹ́sẹ̀ tàbí ká máa ṣe kánimáànì ká máa fẹ́ ju ara wa sùn. Èlé yìí ò tọ́. Bá bá ti ẹ̀ rí ẹnikẹ́ni tó ń ṣe àṣemáṣe lára wa ó yẹ ká pè ẹ ká bá sọ̀rọ̀ pé arákùnrin, arábìnrin nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí tó ń ṣe kò tọ̀nà lẹ́nu iṣẹ́. Mo dẹ̀ lè rò pé arákùnrin àbá arábìnrin bẹ́ẹ̀ yẹn á ṣe àtúnṣe.

Gíga tó ga tó. Giga to ga to. Ìbéèrè yìí kò, kò fi bẹ́ẹ̀ ye mi. Giga ti-- ó— ṣó fẹ́ béèrè pé báwo lo ṣe ga tó ni? Àbí ńjẹ́ o ga? Giga tó o ga tó. Ẹni tó béèrè béèrè yìí kò béèrè béèrè rẹ̀ pẹ̀lú, —kò fún wọn láǹfààní láti mọ nǹkan tí wọ́n ń béèrè. Ṣùgbọ́n nǹkan tó wá sí— èrò ọkàn tèmi ni pé wọ́n ń béèrè pé báwo lo ṣe ga tó. Ká ní bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ń béèrè, mi ò ṣe ẹni tó ga rárá. Ẹni kúkúrú lè mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ, àwọn ọmọ, àwọn alábàágbé ló ga jù mi lọ dáadáa. Ẹni kúkúrú lè mi, mi ò ga rárá.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Èyí tí mo fi máa ń wo àwọn ètò tẹlifísàn ni pé àwọn ètò kan wà tó jẹ́ ètò bí i ìdálẹ̀kọ́. Àwọn ètò ìdálẹ̀kọ́ máa ń wà lórí tẹlifísàn. Àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ǹkan tó ń lọ ní àgbáyé, ó máa wà lórí tẹlifísàn. Àwọn eré ìdárayá máa wà lórí tẹlifísàn. Èyí tí mo fi máa ń wo tẹlifísàn níyẹn.

Bawo ni ọṣẹ máa ń kí àwọn ènìyàn. Mo máa ń kí àwọn ènìyàn pelu oríṣirisi ona tí eyan fi máa ń kí àwọn ènìyàn. Ká ní eléèbó ni, èèyàn á fi èèbó kí wọn. Ká ní èèyàn ìbílẹ̀ ni àbí èèyàn, à, à, ọ, àbí ọkùnrin àbí obìnrin Adóláwọ̀, tó bá jepẹ́ odé gbọ́ èdè Yorùbá, èèyàn á fi Yorùbá kí wọn. Ṣùgbọ́n kí kí àwọn eléèbó ó yàtọ̀ sí kí kí àwọn, àwọn Adóláwọ̀. Ni àpẹẹrẹ, bí èèyàn bá rí àwọn èèbó, wọ́n ò bá dàgbà kan dàgbà ju bàbá ńlá èèyàn lọ, èèyàn á na wọ́n sí wọn, èèyàn aa fi kí wọn ni pé èèyàn á fọ́, èèyàn, èèyàn á fọwọ́ ọwọ́ tí ẹ̀, wà á fi ṣi ọwọ́ tí wọn. Wà á na báyii na, báyii na, báyii na báyìí. Kí kí tí wọn ò ju bẹ́ẹ̀ yẹn lọ, tàbí kí ẹ fẹ́ ra kò rá, kí kí tí wọn nìyẹn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá, a ní àwọn ètò kí kí àwọn àgbàlagbà. Bí èèyàn bá jẹ́ àgbàlagbà tó juni lọ, ká ní èèyàn bá jẹ́ bí obìnrin, èèyàn á kúnlẹ̀ fún wọn. Ẹ̀yàn á kúnlẹ̀. Ìkúnlẹ̀ yẹn dèérè o máa tó ní oríṣìíríṣìí. Tí ẹniyen bá jẹ́ bí àgbàlagbà tó ti dàgbà ju wa lọ gan, orokun méjèèjì nhi èèyàn fi máa ń kúnlẹ̀. Ká lọ jẹ́ ẹni tó dàgbà ju wa lọ ṣùgbọ́n kò dàgbà ju wa lọ tó bẹ́ẹ̀ gan, èèyàn á kọ̀tẹ́ríba fẹ́ni yẹn ni. Ká dẹ́ ni pẹ́ni tí èèyàn jù lọ náà ni, bákan náà ni, ẹniyen á tẹríba fún wa tàbí kó kúnlẹ̀. Ki fún obìnrin niyen o. Tó bá dè jẹ́ pé ọkùnrin lẹ̀ni tí ó fẹ́ kí ìyàn, ẹni yen a dọ̀bálẹ̀ tàbí kí ẹni ẹ tẹríba. Tí àgbàlagbà tó bá je pé àgbàlagbà ni tàbí ẹni tó kàn juni lọ díẹ̀. Ṣùgbọ́n ká ní ọ̀rẹ́ ni èèyàn fẹ́ kí ọ̀rẹ́ tàbí ojúlùmọ̀, iyen kí kí yàtọ̀ sí yẹn. Ẹ̀eyàn á kí pẹ̀lú, pẹ̀lú tẹ́rin-tẹ́rin. Wọ́n lè, wọ́n lè yọmọ́ ra wọn, wọ́n lè dira mú, wọ́n lè bẹ̀rẹ̀ sí ní dàpara, wọ́n lè ṣe oríṣi nǹkan tí ó wù wọ́n láti ṣe. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ó juni lọ ni, èèyàn ò lè máa bá àgbàlagbà dàpara o. Nílẹ̀ Yorùbá, èèyàn ò lè gba, bá àgbàlagbà máa dàpara, èèyàn ò lè máa, máa ṣubú lu àgbàlagbà, èèyàn ò lè máa, máa mú àgbàlagbà ṣeré. Bí ẹni pé wọn jọ jẹ́ bákan náà, ò ti, èh, òfin, òfin ilẹ̀ Yorùbá, àṣà ilẹ̀ Yorùbá kò fi ra, kò faramọ́ kí eeyan máa yájú sí àgbàlagbà.

Etí rẹ dára. Ṣé etí rẹ dára? Etí mi dára. Etí mi dára. Ṣé etí rẹ, etí rẹ dára? Etí mi dára, mo máa ń fetí gbọ́ràn. Kò sọ̀rọ̀ tí eeyan fẹ́ bá mi sọ, ya la lédè gẹ̀ẹ́sì ni o tàbí ni bi abínibí Yorùbá wa tí mi ní gbọ́. Etí mi dára. Bí ó ti jẹ́ pé mi kì í wọn yẹtí, ṣùgbọ́n etí mi máa ń gbọ́ràn. Etí mi dára.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ní ilẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀ṣọ́ là ní nilẹ̀ Yorùbá. A ní nǹkan tí wọ́n ń pè ní làálì, a ní nǹkan tí wọ́n ń pè ní aró, a ní nǹkan tí wọ́n ń pè ní lẹ́ẹ̀dì tan fi ń kun ojú. A ní àwọn ìlẹ̀kẹ̀, ìlẹ̀kẹ̀ ìbàdí, a ní ìlẹ̀kẹ̀ ọrùn, a ní ìlẹ̀kẹ̀ ẹsẹ̀, a ní ìlẹ̀kẹ̀ ìgbà ìgbàwọ́. A dẹ̀ ní yẹtí etí, a ní yẹtí etí. A ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ta fi ń pa ojú, bí i àwọn nǹkan ta fi ń pa ojú wa. Gbogbó àwọn nǹkan wọ̀nyí ni ọ̀ṣọ́ ara. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹni pọn ẹni kan, mi kí ń pa, mi kí ń máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Ìdí rẹ̀ ni pé mo ní ara tí ó da, mi ò nílò àti fi nǹkan sára mi láti fi hàn pé mo jẹ́ obìnrin tó lẹ́wà. Nítorí mo jẹ́ ẹni tó lẹ́wà. Láì máa lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣọ́ wọ̀nyí.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà. Ìkọ́ tí mo tó yé mi nínú ọ̀rọ̀ yìí ni pé, ní kọ̀ǹpútà tí mo máa ń lò, mi ò ní ètò kankan sí. Ṣùgbọ́n, àwọn ǹkan wà tó máa ń lò sí, kó jẹ́ pé tó bá fi jẹ́ pé àwọn oríṣi ǹkan tó máa ń jale kọ̀ǹpútà, wọ́n ò ní máa jàle kọ̀ǹpútà wa. Mo ní ǹkan tí a ń pè ní password, ọ̀rọ̀ àṣírí, ọ̀rọ̀ àṣírí tí èmi nìkan ni mo mọ̀, tí mo lè fi ṣí kọ̀ǹpútà mi. Mo dẹ̀ ní àwọn ǹkan kan tí mo fi máa ń ṣe kọ̀ǹpútà tí màá fi pàdé pé bí pé tí ẹnikẹ́ni bá wá láti wá tu wò làti wá fọwọ́ kan, wọ́n ò ní lè wọnú kọ̀ǹpútà yìí. Bó lẹ bá ti ẹ̀ jí lọ, a kọ̀ máa ṣe rìbò, rìbò, rìbò, rìbò, kò ní mọ bó ṣe máa wọnú ẹ̀ láti fi lò. Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Àwọn ètò ààbò tí mo ní nìyíí.

Ṣé ojú rẹ dára? Aà, ojú mi, ojú mi bùrẹ́wà, ojú mi bùrẹ́wà, ojú mi dára, ojú mi dára gidi pàápàá. Mi ṣe ẹni pupa, ṣùgbọ́n adúláwọ̀ ni mí, adúláwọ̀ lẹ́ mi. Ojú mi dára gidigidi. Kò sí àbàwọ́n lójú mi. Kò sí àbàwọ́n rara lójú mi. Ojú mi dára gidi.

Ṣé o ní ọgbà? Mo ní ọgbà. Ni ilé tí mò ń gbé, ọgbà yí wà ká. Nínú ọgbà yìí, a ní ìrèké, a ní àwọn ẹ̀fọ́, ẹ̀fọ́ ewúro, ẹ̀fọ́ ẹgbúre àti ẹ̀fọ́ Kíni orúkọ ẹ̀fọ́ yìí o? Ẹ̀fọ́ yìí tí ẹ̀fọ́ dúdú tí eniyan máa ń lò, tí wọ́n fi máa ń sèbẹ̀. Mo ní gbogbo àwọn ẹ̀fọ́ yìí ní inú ọgbà tó yí ilé ká. A dẹ̀ ní àwọn òdòdó, oríṣìíríṣìí àwọn òdòdó tí a fi bo ẹwà kún ilé. Ṣé o ní ọgbà? A ní ọgbà. Ara ọgbà yìí la máa ń ta, la fi àwọn ibìkan, la fi pamọ́ tí à ń pè ní ibi tí à ń kó àwọn ọkọ̀ sí, ibi tí à ń kó ọkọ̀ sí, ọkọ̀ ayọ́kẹ́lẹ́. A ní àwọn ibìkan nínú ọgbà yìí tí a máa ń kó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa sí. A tún wá ní àwọn ibìkan tí a ti ní àwọn ẹ̀fọ́ tí a ti ń ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ tí a tó fi ń kun iṣẹ́ ìjọba tí à ń ṣe.

Ṣé o ní irungbọ̀n? Ọkùnrin ló máa ń ní irungbọ̀n. Obìnrin ni èmi, mi ò ní irungbọ̀n. Irungbọ̀n jẹ́ ǹkan tí àwọn eléèbò bá ń pè ní beard. Ó máa ń wà ní agbọ̀n àwọn ọkùnrin. Bótí lè jẹ́ wípé àwọn obìnrin mìíràn wọ́n máa ń ní irungbọ̀n. Èmi ò mọ ǹkan tó lè fa iru, irú ǹkan yìí fún obìnrin láti ní irungbọ̀n, ṣùgbọ́n mo mọ̀ nígbàgbọ̀ pé bó yá ǹkan kan tó wà lára ọkùnrin tó ń fún ọ ní irungbọ̀n yẹn, bó yá ó pọ̀ náà lára obìnrin tó fi ń yọ irungbọ̀n bẹ́yẹn, obìnrin mìíràn pẹ̀lú irungbọ̀n yẹn á máa fárungbọ̀n, fárungbọ̀n, fárungbọ̀n kó má ba yọ síta, ṣùgbọ́n irungbọ̀n yẹn sì máa yọ síta. Ó sì máa, ó sì máa yọ síta ti awon eyan tí máa rí pé a, arábìnrin ní irungbọ̀n. Ṣùgbọ́n tí ọkùnrin bá ní irungbọ̀n, ǹkan tó dáa ni, àwọn ọkùnrin nǹkan wọn fi ń ṣe, wọ́n fi máa ń yan gàn. Ẹlòmíì á fi irungbọ̀n lẹ̀. A máa fi, a máa fi, ẹ́, kí a fi máa, a máa fi ṣé ẹ̀fẹ̀. A fi máa, a máa fárungbọ̀n yẹn ṣeré. A máa fárungbọ̀n yẹn ṣeré. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe bẹ́yẹn. A máa fi fà, a máa fi ṣeré. A mú ìyàrí, a kí bọ̀ irungbọ̀n, a máa yà á kó lè ṣe yẹ́rẹyẹ́rẹ síta. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń ṣe bẹ́ẹ̀. Pàtàkì àwọn ọkùnrin kéékèèké tó ń ṣẹ̀ se n d'ọkùnrin, àwọn tó ń ṣe fàájì, àwọn tó ń fẹ́ kí àwọn ayé rí wọn pé àwọn ti ń dàgbà, wọ́n náà ti ní irungbọ̀n, wọ́n máa fi í ṣe ẹ̀fẹ̀. Wọ́n fi máa ń ṣe, wọ́n fi máa ń ṣe fàájì. Wọ́n fi máa ń fira wọn hàn pé èmi náà ti dàgbà. Mo ti tó ẹgbẹ́, mo ti tó ẹgbẹ́ ni mo ti tó ìyàwó gbé. Nítorí náà mo ti ní irungbọ̀n. Ṣùgbọ́n àwọn tí àwọn kan mọ̀ pé àgbàlagbà ni wọ́n tó sì máa ń ní irungbọ̀n, ó wùn wọ́n bẹ́ẹ̀ ni. Àwọn kan sì wà tí wọ́n máa ń fárungbọ̀n wọn, ó wù wọ́n bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n kó yàn fi irungbọ̀n lẹ̀ o tàbí yàn fárungbọ̀n o, kò sí ǹkan tí ó burú nù méjèèjì. Ǹkan tó bá ti wù ẹnikẹ́ni ni ó lè fi irungbọ̀n wọn ṣe.

Akòkó mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Ǹkan tí mo lérò pé ẹni ń lò ní pé ìgbà wo ago mélòó ni máa ń jẹ oúnjẹ alẹ́. Gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ sanra sí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń tíràká láti, láti di lẹ̀pa, láti sọ gbogbo àwọn, àwọn ẹ̀yà tó, tó tóbi, tó tóbi, tó tóbi, láti sọ wọ́n di pẹlẹbẹ, pẹlẹbẹ, pẹlẹbẹ. Mi kì í jẹun alẹ́ ní gbogbo ìgbà. Mi tiẹ̀ kì í sábà jẹun alẹ́. Tó bàti tó bí ago mẹ́rin sí márùn ún máa ti jẹun. Fún ọjọ́ yẹn mi dẹ̀ ni jẹun alẹ́ mọ́. Nítorí àti bí eyan bá jẹun tó bá pẹ́jù lálẹ́, wọ́n ní kò da fún ara, wọ́n ní kò da fún ẹ̀jẹ̀, kò da fún oorun pàápàá kí eeyan jeun tan kí eeyan lọ sùn. Ó ní nǹkan tí ò da ni. Àwọn akọ̀wé ló sọ fún wa bẹ́ẹ̀. Wọ́n ní ó da kí eeyan máa jẹun bí ago mẹ́rin sí márùn ún kíi kó dè jẹ́ pé láti ìgbà yẹn di ìgbà tí eyan bá máa sùn, oúnjẹ yen á ti ṣẹ iṣẹ́ tó fẹ́ ṣe lára, á dẹ̀ ti lọ síbi tí ó fẹ́ lọ lára. Kò ní sí nǹkan nibí ọ̀nà ofún un mọ́ tàbí nínu ikun mọ́. Debí pé t'èèyàn bá sùn, debí pé ó máa wa padà wá sókè, ó máa wa máa ṣe ìjàmbá fún olúwa e. Nítorí náà, bí ago mẹ́rin sí márùn ún oúnjẹ alẹ́ a ti jẹ́ ó dè di ijọ́ kejì tun niyen.

Ṣé o ní àwòrán lára? Rárá o. Mi n yá àwòrán sára. Mo lérò pé nǹkan tí ẹni yi ń bi mi ni pé ṣé mo ya nǹkan táwọn oloyinbo ń pè ní tattoo sára. Mi kì í ya irú ẹsàrà mi rárárá. Mi ò ní àwòrán, mi kò là. Mi ò ní là ara sára mi àti ìkọlà tàwọn Yorùbá ń ṣe oh àti kí ènìyàn lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣe làálì. Wọn kò ṣe làálì sára Olúwẹ́e oh. Mii ní àwòrán làárárá, mii ṣe làálì rí, mii kò là rí, mii dẹ̀ ṣe tattoo rí. Àwọn nǹkan báyìí mi i ṣe. Ara mi kan wa, bo lọ́run ṣe dá mi, lara mi ṣe wà. Mo de dúpọ̀ lọ́wọ́ Ọlọ́run pé mii ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí.

Ṣé o ti lọ ṣọ ọdẹ rí? Mo ti lọ ṣọ ọdẹ rí. Ọdẹ, ṣe o ti lọ ṣọ ọdẹ rí? Oh, mi ṣ'ọdẹ rí o. Ka ni ṣọdẹ? À, ṣe o ti lọ ṣọ ọdẹ rí? Mi mọ bó ṣe ń ṣọdẹ, mi ṣọdẹ o. Ǹnkan tí mo lérò ni pé, bóyá àwọn ọdẹ tí wọ́n máa ń gbé ìbọn lọ sígbo lọ pa ẹran, àwọn ẹran, ẹran gbẹ́, tí wọ́n máa pa ẹran ìgbẹ́, tán dẹ̀ máa ta fún àwọn tí ó nílò rẹ̀ bọ́ya won fẹ́ fi s’óúnjẹ ni ọ́, fún ilé àbí fún ọ fẹ́ fi ṣe títà. Mi n ṣe ọkùnrin, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kí ń ṣe, wọ́n ò kí ń ṣọdẹ. Iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ ọdẹ ṣíṣe. Mi kí ń ṣọdẹ, mi tiẹ ṣe, mi ṣe rí, mi dẹ̀ gbúró obìnrin tọ́ n pè ní ọdẹ rí. Mi ò ṣe ọdẹ rí.